A! Kò wò pọ̀ nínú, eh, àgbàlagbà tí ò mọ bí a ti ń wẹ̀, kódà kò sí ṣọ́ǹta bí a ti ń wẹ̀ dùn. Bẹ́ẹ̀ ni, ah, pẹ̀lú ògo Olórun láìsí-- àwọn-- àfi àwon tó bá jé pé bóyá wọ́n ní ìpèníjà tí wọn ò lè, bóyá wọn ò lè rìn àbí wọn ò lè gbé ọwọ́ ni wọ́n lè sọ pé wọ́n ò lè wẹ̀ fúnra wọn àbí wọn bí a ti ń wẹ̀. Ṣùgbọ́n bóyá, eh, ó súnmọ́ lòótọ́ kó ṣe pé èèyàn lè ní àwọn ìpèníjà kánkan nípa bí a ti ń wẹ̀ torí oríṣiríṣi, ah, oríṣiríṣi nǹkan ló máa ń fà ǹígbà mi. To ṣẹ́ wípé, eh, bó ṣe fi tọ ẹlòmííràn torí, ah, oríṣiríṣi ọ̀nà ni a gbà wẹ̀ kì í ṣe ọ̀nà kan là fi ń gbà wẹ̀. Ara àwọn ènìyàn tó pé wọ́n fẹ́ràn láti máa wẹ̀ lórí dúró ní bàlùwẹ̀. Ara àwọn kan tọ́ ṣe wípé wọ́n fẹ́ràn láti máa lo n ta ń pè ní ṣáwà. A sì láwọn kan tó ṣe wípé wọ́n ò fẹ́ràn láti máa lo ṣáwà rárárárá èyí tí wọ́n fẹ́ràn ni kí a ti bu omi sí orí kí wọ́n dáa sórí fún ara wọn. So, àwọn kan sì wà tó jé pé wọ́n láikí kí wón máa jókòó sínú ohun tí wọ́n máa ń pè ní bathtub. Nkan tí mo wa lè sọ leléyí pé bóyá, eh, kí wọ́n ṣe gbogbo ẹ̀yan ló lè lo, nkàn méteetà yi lẹ́ẹ̀kan náà. Kí ó sì ṣe ọ̀nà láńgbà wẹ̀ ó tó di mẹ́ta bẹ̀rẹ̀, kí n ṣe gbogbo àwọn èèyàn tó lè lo. Ṣùgbọ́n táí pé ṣe mọ̀ bí a ti ń wẹ̀, mo sì lè lo, mo sì lè lo ṣáwà dáadáa. Ìdí tí mo fi mọ̀ ṣáwà lò ni pé ó ní ọdún kan tí mo lọ ṣiṣẹ́ ní inú ajégúnlẹ̀ ilé kọ̀báná tó ṣe wípé inú ọjà ni. Àwọn kan wà ní be pé mo máa ń fún àwọn èèyàn ní àǹfààní láti wá wẹ̀, ṣùgbọ́n owó ni a sọ fún wọn láti lọ wẹ̀ bẹ́ẹ̀. Ṣáwà ni wọ́n lò ibi tí mò ń dárúkọ yìí. So, ṣáwà yìí mo fi máa ń wẹ̀, ibẹ̀ ni mo ti mọ̀ bó ṣe ń lo ṣáwà dáadáa. Mi ò lò ó rí kó tó di ọdún náà, mi ò sì pé bí ọmọdún kan, ọmọdún, ọmọdún oókan-dinlógún ní ọdún náà lọ́hùn, ṣùgbọ́n mi ò lo ṣáwà rí ní ibi kankan. Fún ìdí èyí, ibẹ̀ ni mo ti kọ́kọ́ lò, mo wá, ibẹ̀ ni mo sì ti mọ̀ ọ́n lò. Bẹ́ẹ̀ na de ni tí mo, tí mo máa ń fi wẹ̀ kó tó di pé mò ń lọ, eh, ibi tí mò ń dárúkọ yìí nígbà náà, eh, kí n máa fi bu ike wẹ̀ ni mo sábà máa ń ṣe bí mi ò lò ṣáwà rẹ̀ tí mo fi lọ nígbàná. Ohun tí mo fẹ́ máa sọ ni pé oríṣiríṣi àti wẹ̀ ló wà, ṣùgbọ́n ṣáwà àti kí a fi ike bu omi wẹ̀ méjì ni mo lè ṣe tí mo mọ̀ ọ́n lò dáadáa.

Bẹ́ẹ̀ni o, mo máa ń sùn dáadáa lọ́sàn-án, mo máa ń sùn dáadáa. Kódà lóòótọ́ kò ṣe pé bí mo máa ń sùn dáadáa túmọ̀ sí pé mo máa ń sùn bí wákàtí méjì mẹ́ta báyìí lọ́sàn-án. Òórùn tí mo máa ń sùn lọ́sàn-án kì í ju wákàtí kan náà lọ, ó pọ̀ jù. Ṣùgbọ́n, eh, ó máa ń ṣe déédé ojojúmọ́, mo máa ń sùn lọ́sàn-án lójoojúmọ́. Ìdí ni wípé mo máa ń tètè jí. Láti ago mẹ́ta ni màá ti jí lóru. A, nítorí náà, mo máa ń sùn lọ́sàn-án. Tí mo bá ti wá jí lágo mẹ́ta lóru, mo máa ń gbíyànjú à ti ṣe torí onígbàgbọ́ mi mo máa ń gbíyànjú à ti ṣe àdúrà sí Ọlọ́run. Lẹ́yìn tí màá ti ṣe, lẹ́yìn tí màá ti wá ṣe àdúrà tán, tí mo bá ti bọ̀ padà sí ilé. Tí mo bá ti ṣe àdúrà tán, mi ò tún ní sùn. Mosalásè ni mo máa ń gbà lọ ní ìdíje ago márùn-ún láti ago mẹ́ta tí mo ti jí. Ṣé ẹ, lẹ́yìn wá gbà náà, ó máa ń súnmọ́ agogo bí, ó máa ń súnmọ́ awo bí mẹ́sàn-án kí n tó lè ráyè. Tí mo bá ti wá ráyè náà, màá wẹ̀, màá ṣiṣẹ́ ilé, màá ṣe gbogbo ẹ̀. Kò ní ṣá kókó mọ́ láti tún ṣe ohun mìíràn. Fún ìdí èyí, tó bá ti wá di bí ọ̀sán, pàápàá jùlọ bí, ehn, ó súnmọ́ tó tó sí bí àwọn agogo méjìlá ọ́ tàbí agogo bí, àbí mẹ́ta ọ̀sán, mo sábà máa ń sùn ní àwọn àkókò báyìí torí kò sí àǹfààní fún mi láti sùn òórùn tó tó ní òru. Látarí pé mo ti máa ń jí ní ago mẹ́ta, mi ò tún tó tètè sùn náà ní ọ̀pọ̀, ní ọ̀pọ̀ ìgbà. Mi ò kí n tètè sùn, bó ti máa ń sùn bí ago méjìlá, ago kan. Ó yá mi jù náà ni ago mẹ́kàlá kí n tó sùn ní alẹ́. Fún ìdí èyí, à, tó bá ti di ní òru, mi ò kì í sábà. Tí ó bá ti di ní ọ̀sán, mo máa ń sábà sùn. Mo máa ń sábà sùn ní gbogbo ọ̀sán torí gbogbo àṣìkọ tí ẹ kì í ti fi sín mi, àti kí n tí fi sùn ní òru, mo máa ń fi dìde láti fi ṣiṣẹ́ àti láti fi ṣe àdúrà mi.

Bẹ́ẹ̀ni, mo ti lọ ṣe ọdẹ rí, mo ti lọ ṣọdẹ rí. Ni bí ẹ̀mi lò ó kobọ sí pé àsìkò ìgbà kan náà náà ni mò lọ ṣe ṣùgbọ́n mò ṣe tó bí ẹ́ẹ̀mẹrin àbí ẹ márùn-ún nígbà náà. Àmọ́ kò kí ń ṣe èmi nìkan, èmi àti àwọn aládùúgbò ni. Kí ló fà á? N tó ṣẹlẹ̀ nígbà náà ni pé, à, ogun ń ja àdúgbò wa nígbà náà tó ṣe wípé kódà odò orí afẹ́fẹ́ tí gbogbo àwọn èèyàn bá wá pariwo kiri pé ká ń gba agbègbè wa o. Agbègbè wa ni agbègbè tí wọ́n ń pè ní Ẹ̀yìn Grama nígbà náà. Ó ti wá lájúmọ́, ó ti wá jámọ́ gbogbo àwọn agbègbè tó súnmọ́ bí Ẹ̀yìn Grama, Odò ọba, Òṣùgbádé, Adéyẹmọ, ẹ̀, Fẹ́lẹ́lẹ̀ nígbà náà lọ́hùn. Torí pé kí ni àwọn olè pọ̀ tí wọ́n ń jà sí i ni tí wọ́n ń jà gbádùn ẹ̀mèjí ọ̀tọ̀tọ̀tọ̀ ni wọ́n wọ ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé wa. Tó ṣe wípé, à, ó ní agbára gan. Ọlọ́run jẹ́ kí, ẹ, wọ́n pa ẹnìkankan nígbà náà ṣùgbọ́n dúkìá tí ó sọnù, dúkìá tí wọ́n kó lọ ó pọ̀. Ó ṣe bẹ́ẹ̀ pé wọ́n sọ àwọn ọdẹ mìíràn sí gbogbo odò, wọ́n sọ àwọn ọdẹ mìíràn sí gbèsè lọ́kàn oòjọ kan. Nígbà tí wá di pé a ti pariwo lọ bá ìjọba ṣe gbogbo ẹ̀, a ti sáré sódò, sáré sọ̀tún, san owó fún àwọn ọlọ́pàá ṣe gbogbo ẹ̀ tí kò tún fẹ́ fi bẹ́ẹ̀ sí iyatọ̀. Ọ̀un la wa rò pé, à, a sá nínlájú wá lẹ́kíṣí alùpùpù kó wọ. Ṣé ìyá oníkálùkù gbogbo ọkùnrin tí wọ́n bí nílé yìí tó ti bàlágà, gbogbo wọn ni kí wọ́n máa bọ́ta. Kí á jọ máa ṣe kí ni, kí á jọ máa ṣọdẹ. Ìgbà náà ni a fi wá di pé gbogbo a fúnra wa máa ń bọ́ta tí àwọn olè pé, pé ládùúgbò wa yóò, aláfẹ́ rí yín mọ́. Ìgbà nìkan tó ṣe a kò dé, à, nìkan tó ṣe, ẹ, n tó ṣànfà tí mo fi di ẹni tó ṣe ọdẹ ẹgbẹ́ lé. Kò ṣe pé bóyá à mo lọ sunkún ọdẹ àbí mo kọ́ṣẹ́ ń parí. Ẹ, gbogbo arádúgbò lu bọ́ta ní, a, a kò dà gan. Ọkùnrin la pè kan bọ́ta. Àwọn obìnrin mìíràn tún wá bá wa pé ṣé a jọ ṣe kí ni ìní. A sì dùpe torí ayé àǹfààní rẹ̀ nígbà náà. Kò pẹ́ sígbà náà ni díndín kò dé bá, ẹ, jíjà tí àwọn olè ń já wa nígbà náà.

Rárán mi kì í sábà mu omi tó pọ̀ jù ní ojoojúmọ́, ó sì jẹ nǹkan tó máa ń bà mí lẹ́rú torí bí a ti gbọ́ lẹ́nu àwọn, àh, dókítà lórisirisi, àwọn onímọ̀ ìṣègùn, lọlọ́kàn ojókan, wipé ó dá kí ẹ̀yàn máa mu omi ó kéré jù five lítà tàbí, ẹ́h, four lítà ní ojoojúmọ́. Ṣùgbọ́n èmi omi tí mò ń mu lójoojúmọ́ bóyá ló ju one, ló bá ju bóyá litre kan àbí litre méjì lọ, wọ́n sì ní litre márùn-ún àbí litre mẹ́rin ló dá kí ẹ̀yàn máa mú, bó là ti wá ṣẹ́lẹ̀ yìí sí. Mo ti gbìyànjú, gbìyànjú, gbìyànjú, gbìyànjú, gbìyànjú pé kí máa ṣe oríṣiríṣi àwọn nǹkan tó máa ń jẹ́ kí ọ̀fun máa gbẹ ẹ̀yàn bíi kí máa jẹ ẹ̀wà ní àárọ̀ àbí ìgbà tí n bá ti e tùn wa jẹ ẹ̀wà láàárọ̀, bó yé ilé máa ń ṣiṣẹ́. Ṣùgbọ́n ṣe ojoojúmọ́ ni màá máa ní àǹfààní láti máa ṣe ẹ̀wà, ẹ̀wà tí ó ti gbó máa ń pẹ́ kó tó jiná. Fún ìdí èyí, ó níra gan fún mi láti mu ju omi wọ́n kan, ẹ́h, ju one, ju litre kan àti àbí litre méjì lọ lójoojúmọ́. Mo ti sáré, mo ti ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe, ẹ́h, wọ́n máa pè ǹkan kan ní exercise eré ìdárayá gbogbo ẹ̀, láti jí pé mò ń, mò ń, ǹkan tó máa máa mú mi láti máa fi mu omi sí ò ń pọ̀. Ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà, pà bo ni gbogbo ẹ̀ ń jásí. Lóòótọ́ lóòótọ́ mi ò tí ì rí ẹ àkódero kan nínú ara mi tí àìmú, àì kí ń mu omi dédé àbí àì kí ń mu ú púpọ̀ tó ń ṣe, tó ń dá sílẹ̀ nínú ara mi, mi ò tí ì rí. Ṣùgbọ́n kò rí, ìgbà tí n bá tó rí, kí ẹ̀yàn tó gbé ìgbésẹ̀ bí wọ́n ti máa ń sọ, bí àwọn elébo ti máa ń sọ pé "prevention is better than cure". So, mo ti, then nítorí náà mo ti sáré sáré pé bóyá ǹkan kan màá ti mọ̀ lè ṣe. Ṣùgbọ́n láìpẹ́ yìí mo tún ń rí ǹkan kan tó jẹ pé àwọn èèyàn tó ń lò láti ṣe pé wọ́n, láti fi pé ó ń mú wọn, ó ń mú wọn jẹ́ kí wọ́n lè mu, ẹ́h, omi tí wọ́n máa ń mu. Torí àwọn kan nísìnyí wọ́n ti ṣe, ẹ́h, app kan sí orí àwọn fóònù wa tí à ń lò, àwọn ẹ̀rọ set tí à ń lò pé kó máa ràwọn èyàn létí tí wọ́n bá fẹ́ láti mu omi. Mo tí máa mọ pé bóyá tí màá ti rí ayé àti tí màá ti pààrọ̀, ẹ́h, fóòmù eléyìí tí mò ń lò torí kò fi bẹ́ẹ̀ gbádùn mọ̀ wípé ẹ́mi náà máa ra ǹkan kan nínú àwọn, èmi náà máa lo ǹkan kan nínú àwọn app èyí tí èmi fún máa rà mí létí láti máa mu omi lóòrèkóòrè.

Láti ìgbà tí, eh, bàbá bàbá wa ti lajú díẹ̀ ni wọ́n ti di Mùsùlùmí, tó sì ṣe pé gbogbo àwọn tí wọ́n bá ti jẹ mo aṣà ìbílẹ̀. Awon nkankan báun, wọ́n ò bá won dá sí mọ́. Ṣùgbọ́n wọ́n tí, wọ́n kí ó tó di pé gbogbo igba ti wọn báa ń ṣe àwọn ohun àwọn àṣà ìbílẹ̀ nko kan yen, wọ́n tí bí mi sáyé ńi gba ná. Fún ìdí èyí mi ò fi bẹ́ẹ̀ fi ojú rí nǹkan kan ní gbogbo rẹ̀. Ṣùgbọ́n àwọn tí wọ́n rí ni wọ́n sọ, eh, ní ìdílé Ṣàngó gangan ni ìyá bàbá mi ti wá tí wọ́n fẹ́ pé wọ́n sin Ṣàngó ń bẹ́ẹ̀. A, ìyá mi àti díẹ̀ nínú àwọn àgbàgbà nínú àwọn, eh, àwọn ẹbí wa wọ́n sì ti fi ojú rí rí níbi tí wọ́n ti ń ṣe, a, àṣà Ṣàng-- ìdílé Ṣàngó. Ṣàngó jẹ́ nǹkan gbòógì nínú àwọn, ẹ, àṣà tí ó wà nílẹ̀ Yorùbá. Ni won máa ń pè ní ọba àwọn àrá, ìyẹn ní Ṣàngó. Owun ni won máa ń pe ni ọba àwọn àrá, tó ṣe pé, ibi tó sábà wúlò sí jù ni bóyá olè kóyàn lérù àbí àwọn èèyàn jí nǹkan eyan ṣá. Eti àwọn èèyàn sábà maa n se dáadáa kó dà doni olóoni àwọn èèyàn máa, àwọn èèyàn máa ṣe. Tí wọ́n bá ti jí wọn lẹ́rù tán, wọ́n wá gba ilè Ṣàngó lọ láti lọ fi Sàngó sépè fún òun tóun láti fi mo eni tọ́ jẹ. Ṣùgbọ́n Ṣàngó ò ní lọ bẹ̀ lásán. Níṣe ni yóò lọ rán àṣà àrá, yóò lọ sanba òntàn tí ó sì pa òun tàn un dànù. Yóò sì wú ibi tí òntàn tọ́ ju ẹni tó jí, yóò sì wú ibi tó, ibi tó wú, yóò, yóò, yóò wá rí jáde wá pélu ẹni tó jí nǹkan yẹn. Ẹ̀yi lé yìí náà ni tó sábà ń jẹ́ gbajúgbajà nǹkan tí wọ́n máa ń fi Ṣàngó ṣe jù ní ilẹ̀ Yorùbá. Mo sì mọ̀ sí dáadáa pé ìyá bàbá mi a máa ń, a máa ń tẹríba fún, a, òòṣà Ṣàngó gidigidi gan. Ó sì wà lára àwọn àṣà ńlá ńlá tí wọ́n ṣe ní ọ̀dọ̀ wa. Ṣùgbọ́n a lè sọ pé àwọn ẹbí mi náà ni wọ́n ń ṣe àṣà tí wọ́n sọ pé alakan tí mo mọ̀ tí àwọn ẹbí mi ṣe gangan nílé. Mi ò mọ àṣà mi ṣùgbọ́n èmi ò bá wọn ṣe ò. Nítorí pé mo ti gbọ̀n jú nígbà tí wọ́n ń ṣe, àti pé Ọlọ́run ti fi ẹ̀sìn Islam, ó ti fi kọ́ wa. Fún ìdí èyí kò sí n tí a fe fi àṣà Ṣàngó ṣe mọ́.

Èmi nígbàgbọ́ wípé nínú, ẹ́, iṣẹ́ ilé tí ènìyàn bá máa ṣe, àti lọ síwájú náà ni kí ẹ̀yin, ere àti lọ síwájú náà ni kí ẹ̀yan máa sá ní gbogbo ìgbà torí a mọ ilẹ̀ tí ó mọ́la. So fún ìdí èyí, mo ní ètò láti fẹ iṣẹ́ mi ló jù sí ìlú mi náà dáadáa, mo sì ń gbaradì fún, torí iṣẹ́ adìẹ tí mò ń ṣe, à, mo fẹ́ kó jẹ́ pé màá di ẹni tó ṣe wípé ní nínú gbogbo àwọn tó ń, tó ń ta adìẹ pẹ̀lú ọwọ́ tá ní àgbáyé, mo jẹ ẹni àkọ́kọ́. Fún ìdí èyí, à, tí mo bá fẹ́ jẹ ẹni àkọ́kọ́, mo ní láti ṣe kín ni láti bọ́ sí oríṣiríṣi àwọn ìlú láti, láti, mo ní láti fẹ káàkiri tí ó wù mí kí n lọ káàkiri láti gbajúgbajà lọ́dọ̀ àwọn ènìyàn. Ẹ, iṣẹ́ sísẹ́ adìẹ kò ṣe iṣẹ́ tó rọrùn torí èèyàn le dáṣẹ. Páápàá jùlọ àwọn òṣìṣẹ́ tó ń bá iṣẹ́ náà ó ní ṣe pẹ̀lú bí àwọn náà ṣe jẹ́ òṣìṣẹ́ aláyé-ere-sí. Torí tí èèyàn bá ń bá àwọn òṣìṣẹ́ ṣe iṣẹ́ tí wọ́n ò bá gbádùn, kò sí bí iṣẹ́ fi lè lọ síwájú. Àwọn nǹkan tó dàbí ohun tó lè fa akudàbí ọ̀yẹ́ nítorí pé kò kín ṣe nǹkan tó easy, kò kín ṣe nǹkan tó rọrùn. Tí èèyàn bá ní òṣìṣẹ́ tó dáńtọ́, tí ó da, tí wọ́n sì nífẹ̀ẹ́ iṣẹ́ tí wọ́n ń ṣe, ló tún máa rọrùn. À, ṣùgbọ́n mo ní ètò mọ́ dẹ̀ ní, à, mo ní ó wù mí láti sun, láti sun iṣẹ́ mi láti fẹ́ lójú lọ sí ìlú mi. Kódà kí í ṣe gé bí i bá pé ìlú kan. Àwọn ìlú tí mo ti rò pé ó ń wù mí láti fẹ bẹ̀rẹ̀ ojúṣe dáadáa ni ìlú Èkó, ìlú Abuja àti ìlú Port Harcourt ní ilẹ̀ wa yìí. Tí màá tú wá ní àǹfààní láti gbé lọ òkè òkun, ara kí ló dé, màá gbé lọ bẹ. Ṣùgbọ́n mo wọ́pọ̀ fẹ́ ṣe kín ni, mo wọ́pọ̀ fẹ́ dúró dáadáa náà ní inú ìlú tí mo wà yìí kí n tó rí pé bí a kí, kí ó tó rí pé bí màá san á ní bí mo fẹ́ fẹ́ lójú lọ sí àwọn ibo mi. O ti rí mi.

Ah, ìgbàgbọ́ mi ni pé àwọn tí ó máa ń ní àkókò pàtó tí wọ́n máa ń jẹ oúnjẹ alẹ́, òun náà ni àwọn olówó àbá àwọn tí ọkọ wọn balẹ̀. Kò í ṣe èmí tí ó je pe mi ò mọ̀ àkókò ti máa dé láti ibi iṣẹ́. Ní gbogbo bí oṣù bí mẹ́lòó, mi mẹ́ta mẹ́rin sẹ́yìn àbí kí ó dàbí i oṣù tó lọ gan. Ah, mi ò ní pàtó ìgbà tí mo máa ń jẹun torí pé ní tó bá ti di bí ọwọ́ alẹ́ ibi ago mẹ́jọ, òní mo máa ń kúrò ní ibi iṣẹ́ tí mo bá gba ibi, ah, ibi ìtajà tí mo máa ń bá ẹ̀gbọ́n mi dúró sí. Lẹ́yìn tí màá ti wá ìtajà tán bẹ́ẹ̀ tí mo bá ti lọ sí mọ́sálásí lọ kírun tí màá ti délé, ó máa súnmọ́ bí owó agbogbo, ah, mẹ́jọ kọjá ọgbọ̀n ìṣẹ́jú tí màá ti wá dé ilé ní tí mo lè ṣe lẹ́yìn kí n máa retí oúnjẹ. Ni àkókò tí mo máa wá létí oúnjẹ yìí kò kín ó ní ṣe ní àwọn ìgbà mìíràn tí ó ṣe pé ó ní ṣe pẹ̀lú, ẹ́, irú, ẹ́, bí ó ṣe rí pẹ̀lú ẹni tí ń bá wa dáná, ìyẹn ìyàwó, ẹ́, ìyẹn ẹ̀gbọ́n mi gangan. Tó bá ṣe pé bí bóyá àsìkò tí inú rẹ̀ ń dùn ni gbogbo àsìkọ̀ ago mẹ́jọ àbọ̀ yìí yóò ti dáná lẹ̀. Ṣùgbọ́n ìgbà mìíràn tí ó ṣe pé àwọn akòdè díẹ̀díẹ̀ máa ń yọjú tí àwọn náà máa ń bá fàá tó ṣe jẹ́ pé ní ọ̀pọ̀ ìgbà mií tí ń bá délé, ah, kò ní tìí se oúnjẹ nílẹ̀ ní gbogbo àkókò yìí tí a ní ṣe pẹ̀lú kí a ní súúrù ní. Ìgbà mìí wà tó jẹ pé a ti jẹun ní, a ti jẹun ní gbogbo ago mẹ́jọ àbọ̀ yìí. To jé pe bí mo máa tí dé ilé máa tí jẹun. Ìgbà mìí sì wà tí ṣe pé màá ní súúrù di bíi nǹkan bí ago mẹ́wàá lálẹ́ kí n tó lé jẹun. Fún ìdí èyí kó sí àkókò pàtó pé á tun máa ń jẹun nílé nígbà tí mo wá nilé. Bóyá óun lo ti wá mọ mí lára di isín yín ní o tó fiwa já sí pé nígbà tí mo dé ibi tí mo wà nísìnyí náà kò dà. Mi ò kì í sábà, mi ò ní àkókò tí mo máa ń jẹun. Kò dàbí i bó ṣe sọ pé bóyá àkókò wà tí ẹyan fi ń lọ mọ́sálásí àbí tí ẹyan fi ń lọ ibòmíì. Lẹ́yìn pé mo ti kírun, lẹ́yìn tí ó kan tí mo lè sọ pé bí ó gba jú gba jà jù ni pé lẹ́yìn tí n bá kí irun ale tán òun ni mo tó máa ń jẹun. Ṣùgbọ́n bóyá lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo bá ti jeun tí mo ba kírun tán ni o àbí nǹkan kò, kò, kò ṣe sọ. Ìgbà mí ò lè jẹun kíákíá lẹ́yìn tí mo bá kírun tán lálẹ́. Ìgbà míì ò lè jẹ l'arin wàkàtí méjì, ìgbà míì ò lè jẹ wàkàtí kan. Ah, nítorí náà ehn bo ṣe rí nú.